Lérò rẹ, ìwà wo ni olórí eré gbọ́dọ̀ ní? Ní èrò mí tí n bá filé jẹ́ olórí, èyan gbọ́dọ̀ ní ìwà, ìwà ìrẹ̀lẹ̀. Kí ènìyàn ní ìwà ìrẹ̀lẹ̀ àti ìwà ìdárijí nítorí pé olórí ilé yẹn. Láti jẹ́ olórí eré, èyan gbọ́dọ̀ máa dáriji àwọn ọmọ èyìn, èyan sì gbọ́dọ̀ máa, èyan gbọ́dọ̀ ní ìrẹ̀lẹ̀, èyan o gbọ́dọ̀ máa gbéraga wìpè emì ni mọ́tọ̀ yìí, emi n mọ́tọ̀ yẹn.

Ṣé o máa ń fi ìdáàbòbò òórùn sára? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ìdáàbò bò òórùn sára, pàápàá jùlọ nígbà tí òórùn bá mu pọ̀ gan. Nítorí òórùn jẹ́ nǹkan tó máa ń fa skin cancer. So fún ìdí èyí mo máa nílò láti máa dáàbò bò ara mi ní àtowó òórùn kí nǹkan máa ba à ṣe mí.